Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, ká rìn ní àlàáfíà jẹ́ nǹkan tí ènìyàn gbọdọ̀ mú ní ọ̀kúnkúndùn. Alàáfíà dára fún àgọ́ ara, àlàáfíà sì dára sí gbogbo ẹni tó bá wà ní agbègbè. Kí a rìn ní àlàáfíà ó dára lọ́pọ̀lọpọ̀.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àjọ̀dún tí a máa ń ṣe ní ìparí ọdún. Ní oṣù tó kẹ́yìn ọdún. Àjọ̀dún yìí ta n pè ní àjọ̀dún Kérésìmesì tí àwọn olóyìnbo sì máa ń pè ní Christmas. Àjọ̀dún yìí ó máa ń kó gbogbo ẹbí jọ.

Ṣé o máa ń rántí àwọn àlá rẹ? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo máa rántí àwọn àlá mi. Tí n bá ti jí ní òwúrọ̀ kùtùkùtù, mo máa ń rántí wọn. Nígbà mi máa kọ wọ́n sílẹ̀ àbí kí n gbàdúrà ní orí àwọn àlá yẹn.

Ṣé o máa ń wọ gíláàsì? Bẹ́ẹ̀ni mo máa ń wọ gíláàsì tí mo bá fẹ́ ṣiṣẹ́ ní orí ẹ̀rọ ayárabíàṣá mi tí àwọn olóyìnbo ń pè ní kọ̀ǹpútà àbí tí mo bá fẹ́ ṣiṣẹ́ ní orí ẹ̀rọ àgbékà mi tí a ń pè ní fóònù.